Iye ìgbà tí mo máa ń lo fóònù mi lójoojúmọ́ kò lóǹkà. Tí mo bá jí lóru, fóònù ni màá kọ́kọ́ na ọwọ mú, tí mo bá jí ni àfẹ̀mọ́jú, fóònù náà ni màá kọ́kọ́ na ọwọ mú. Mo máa ń tẹ́ fóònù mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà débi wípé àánú fóònù mi gan máa ń ṣe mí ní ìgbà mìíràn. Mo máa ń tẹ́ fóònù gan. Ìṣọ̀wọ̀ tí mo fi máa ń tẹ fóònù, ó ní agbára pọ̀. Mo máa ń tẹ́ fóònù gan mi le sàkáwé rẹ. Ìgbà mìí tun le èyii tí n bá mú fóònù làárọ̀, ó di ọwọ́ ọ̀sán kí n tó gbé fóònù mi lẹ̀. Fóònù ti e máa ń kú mọ́ mi lọ́wọ́ ní ọ̀pọ̀ ìgbà. Mo máa ń tẹ́ fóònù gan. So, tí mo bá wò pé ìgbà mélòó ni mo máa ń lo fóònù lójúmọ́, mo lè sọ wípé ìgbà tí mi ò lè kà á ni. Ìgbà náà máa ń pọ̀, kò ṣe é kà, kò ṣe é kà rárára Mo máa ń tẹ́ fóònù gan. Fún idi èyí ìgbà tí kò lóǹkà ni mo máa ń tẹ́ fóònù mi lójúmọ́

Mo fẹ́ràn àwọn ìpàdé fóònù ní ranpẹ́. Ìdí ni wípé ó máa ń dín owó ẹ̀rọ ìpè kù. Tí èyàn bá pè lórí àwọn ìpàdé orí fóònù bíi voice note, video call, ó máa ń pé èyàn lọ́pọ̀ ìgbà ju kí èèyàn máa ra owó sórí fóònù lọ. Mo nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀, mo nífẹ̀ẹ́ rẹ̀. Mo fẹ́ràn kí n máa ṣe ìpàdé lórí fóònù. Ó sì tún máa ń fa àyè lẹ̀ fún èèyàn láti sọ̀rọ̀ bó ṣe wù yàn. Èyàn ò ní máa wo agogo ni lẹ́mọ́lẹ́mọ́ eeyan oó lè sọ nǹkan tó wà nínú ẹ́eyàn. Ó tún máa ń fi anfààní sílẹ̀ fún èèyàn láti rí ojú ẹni tí èyàn bá ń sọ̀rọ̀ láti tún fi àwọn nǹkan mèremère mìí ràn yàn lórí afẹ́fẹ́ níbi tóun wà gangan. Fún idí ẹ̀yì, mo fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù.